Mo ní pàdé pẹ̀lú àwọn òṣìṣẹ́ ibi-iṣẹ́ wa ní ọ̀la àmọ́ mi ò ní le ráyè. Ó lá àwọn ǹkan kan tí ó jẹyọ, so ní torí ẹ́ mi ò tí ì mọ ìyẹn tí mo fẹ́ ṣe báyìí. Ẹni kan wá sọ fún mi pé ṣé mo máa ń ṣe ìpè fídíò lórí fóònù. Mo wá ní mi ò mọ bí wọ́n ṣe ń ṣe, sọ fún mi ṣé o máa ń ṣe ìpè fídíò?

Mo máa ń gba iyìn lọ́wọ́ àwọn ọ̀gá mi ní gbogbo ìgbà, torí pé mo máa ń ṣe nǹkan tó tọ́ lásìkò tó tọ́, lásìkò tó yẹ. Iyìn jẹ́ ohun tó máa ń wú ni lórí púpọ̀, t'ẹ́yan bá ń ṣe nǹkan tó tọ́ fún àwọn ọ̀gá yẹn, lásìkò tó tọ́, lásìkò tó yẹ. Mo fẹ́ bi ẹ́, báwo ni ó ṣe máa ń gba iyìn?

Àforíjì jẹ́ n tó ṣe pàtàkì nínú ìgbésí-ayé ẹ̀dá. Àforíjì máa ń jẹ́ kí èèyàn, kí wọ́n yọ́nú síra wọ́n Téèyàn méjì bá ṣẹra wọn, ohun tó dára jù òun ni kí wọ́n jọ tọrọ aàforíjì lọ́wọ́ ara wọn. Àforíjì máa ń jẹ́ kí inú ẹdá, kí wọ́n yọ́nú síra wọn, ó máa ń jẹ́ kí inú wọn kó dẹ̀ dùn síra wọn. Mo fẹ́ bi ẹ́, báwo ni o ṣe máa ń tọrọ àforíjì?

Nígbà kúùgbà tí n bá ti jẹun tán lálẹ́, mo máa ń mú ẹ̀rọ fóònù mi, màá wá ṣe ǹkan tó ń pè ní àláàmọ́ láti jẹ́ pé kó jí mi ní aago mẹ́rin ìdájí òwúrọ̀ láti jẹ́ pé màá le gbaradì fún iṣẹ́ ọjọ́ náà. Mo fẹ́ bi ẹ báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀.

Mo máa ń ṣe ìwádìí lórí àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi kó tó di pé mo máa gba wọ́n sílé àbí láti jẹ́ pé ká jọ máa ṣe wọléwọ́de. Ó ṣe pàtàkì púpọ̀ láti máa ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ eyan, láti jẹ́ pé èèyàn máa mọ à nǹkankan nípa wọn kó tó di pé ẹ̀jọ̀ mura yín ni alábàáṣiṣẹ́pọ̀. Mo fẹ́ bi ẹ́, ṣe o máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀?

Mo nífẹẹ sí kí máa wo àwọn ètò tẹlifísàn gan-an ni, ó ní kan tí mo ti ẹ ní ìfẹ́ sí púpọ̀ tí wọ́n máa ń ṣe ní ago méje owúrọ̀ ní gbogbo ọjọ́ ní orí ètò kan tí wọ́n ń pè ní Gbẹ́nusì. Ṣé o máa ń wo àwọn ètò tẹlifísàn?

Mo nífẹ̀ẹ́ sí èso ọ̀gẹ̀dẹ̀ púpọ̀. Mo lè jẹ́ láàárọ̀, mo lè jẹ́ lọ́sàn-án, mo lè jẹ́ lálẹ́. Tí wọ́n bá bá mi fi ṣe ẹ̀wà, ó lọ dédé. Tí wọ́n bá bá mi ṣé ní bọ́ọ̀lì, ó lọ dédé. Tí wọ́n bá de dín nà, tí wọ́n bá mi fi bí i ẹyin sí i, ó lọ dédé. Mo fẹ́ bí ẹ, èso wo ni o fẹ́ràn jẹ jù?

Mo nífẹ̀ẹ́ sí àjọ̀dún iléyá púpọ̀ torí pé, o, ọdún iléyá ọdún tó dára ni, ọdún dáadáa ni. Ọdún tó jẹ́ pé gbogbo àwọn èèyàn tí wọ́n máa tiraful láti Èkó, ìlú Èkó lọ sí ìlú Ìbàdàn, lọ sí ìlú Ọ̀ṣun, lọ sí ìlú Ògùn, lọ sí ilú Òǹdó láti jẹ́ pé kí wọ́n le ba rí àwọn fámílì wọn lọ́tùnlosí. Mo fẹ́ bi ẹ́, àjọ̀dún wo ni o fẹ́ràn jù?

Tí n bá de ṣe àdéhùn fún àwọn ènìyàn, mo ní ìwé pélébé kan tí mo máa ń kọ, gbogbo àwọn àdéhùn tí bá ṣe fún àwọn ènìyàn. Nítorí pé olóríṣiríṣi nǹkan tí mò ń kópa nínú rẹ̀, tí ń bá wá jẹ́ pé mi ò rántí, ó lẹ́ni kan tí mo máa ń sọ pé kóhun náà kọ́kọ wọ́n sílẹ̀. Nítorí pé oríṣiríṣi nǹkan ni mò ń kópa nínú rẹ̀. Mo fẹ́ bi ẹ́, báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ?

Yoga jẹ́ eré ìdárayá àwọn aláwọ̀ funfun tí wọ́n mú wá fún wa. Ó jẹ́ eré ìdárayá tó dá púpọ̀ láti máa ṣe ní gbogbo ìgbà. Ó máa ń jẹ́ kárako jí pépé ní gbogbo ìgbà. Ó dára púpọ̀. Àwọn elétò dókítà àwọn gan-an sọ pé ó dá pé èèyàn máa ṣe yoga ní gbogbo ìgbà. Mo fẹ́ biẹ se o máa ń ṣe yoga.

Oríṣiríṣi iṣẹ́ ni mo ti ṣe fún àwọn ènìyàn ní ọ̀fẹ́ láti jẹ́ pé kí n lè bá fi ní mọ̀ lórí kíní tí mo fẹ́ kọ́ nípa kínína. Nítorí pé nígbà mí ì wá àwọn ènìyàn tí o bá sọ fún wọn pé o fẹ́ ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún wọn, wọn ò ní fi ìmọ̀ kíníyẹn mọ̀. Wọ́n á fẹ́ bi ẹ́ ṣe o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí.

Lánàá tí mo wà lórí pápá ìṣeré bóòlù kan, òní Tádé béèrè lọ́wọ́ mi pé ṣé mo ń tẹ̀lé òfin Ìyàrá ọkọ̀, àmọ́ mi ò mọ̀ ohun ti o ń sọ. Mo wá ní mo máa bíẹ̀ léèrè bóyá ìwọ mọ ohun tó túmọ̀ sí, mo fẹ́ bí ẹ́ ṣe ó máa ń tẹ̀lé òfin Ìyàrá ọkọ̀.

Àṣà jẹ́ ohun tó máa ń wuni lórí ní àwùjọ. Ọmọ Yorùbá ni mí, mo máa ń ṣe àṣà Yorùbá. Ni ọjọ́ Jímọ̀, mo máa ń ríi pé mo wọ aṣọ tó gbé àṣà mi lárugẹ nítorí pé àṣà jẹ́ ǹkan tó ṣe pàtàkì bí mo ṣe jẹ́ ọmọ Yorùbá. Mo fẹ́ bí ẹ, àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe?

Nígbà mí wá tí n bá wà nínú hold up àbí traffic, mo máa ń jẹun nínú ọkọ̀ gan ni. De bí wipé ohun tí n bá rí tí wọ́n ba ń polówó oun ni màá máa rà láti jẹ torí wípé mi ò rí ibi bùkà kan tí mo lè ti jẹun lásìkò náà. Mo fẹ́ bí ẹ ṣe o máa ń jẹun nínú ọkọ̀ rẹ?

Nígbà tí mo wà ní Ibadan, mo rántí pé ní gbogbo òwúrọ̀, mo nífẹ̀ẹ́ si kí n máa jẹ oúnjẹ tó ń pè ní alapa àti kí n mu ògì síi, kí n wa a fi ṣúgà díẹ̀ síi. Àmọ́ nígbà tí mo dẹ́ eko, mi ò kí n rí iru oúnjẹ bẹ́ẹ̀ yẹn jẹ. Mo fẹ́ bi ẹ́ kí ni o máa ń jẹ ní òwúrọ̀ rẹ?

Ní ìjẹta, ẹnìkan bí mi lérè pé ṣé mo mọ àmì ìràwọ̀ mi, àmọ́ mo ní mi ò ti è mọ̀ oun tó ń jẹ bẹ́ẹ̀ torí pẹ́ mo ti kúrò nílé típẹ́ ó ṣe díẹ̀. Wọ́n n bére lọ́wọ́ ẹni yẹn pé kíni ìtumọ̀ rẹ̀. Mo waá fẹ́ bì iwọ́ gangan léèrè pé kíni nǹkan tó tie rò níru iru ọ̀rọ̀ yen, ṣé o mọ àmì ìràwọ̀ rẹ?

Mo máa ń gẹ irun mi tí ó bá ti gùn mí tàbí tí ó bá ti ń jẹ mí lórí. Ni ọ̀pọ̀ igbà, mo máa ń gẹ́ ní ẹ̀ẹ̀kan nínú ọ̀sẹ̀. Pátákì jùlọ tí n bá ní ìpàdé pàtàkì tàbí tí n bá fẹ́ dàbí ẹni tí ó mọ́. Mi ò ní àkókò kan tí mo máa ń gẹ irun mi, àmọ́ mo máa ń rí pé mo gẹ́ déédéé láti lè ba à dàbí ẹni tó mọ́. Mo fẹ́ bí ẹ nígbà wo ni o máa ń gẹ irun rẹ?

Lánàá tá wà ní òde wálé, Túndé wá bí mí léèrè pé ṣé mo máa ń lo ọ̀pá ìfàmúrá lẹ́yìn nígbà tí mo bá ń mú ohun mímu. Mo wá sọ fún pé mi kì í lò àfi toba jẹ pe mo ń mú láti inú ìgò. Ó wá ń rẹ́rìn-ín. Mo wá fẹ́ bí o gan-an léèrè pé ṣe o máa ń lo ọ̀pá ìfàmúrá nígbà tí o bá ń mú ohun mímu, jẹ́ kí n mọ̀.

Ẹnikan bi mi léèrè lánàá pé se mọ máa ń pa ohun ọ̀sọ́ sára, wọ́n wa rẹ́rìn torí pé ìbéèrè náà, ìbéèrè tó dà pé kò ṣe é dáhùn ni. Ohun mo fẹ́ bi ẹ léèrè pé ìwọ gangan ṣe o máa ń pa ohun ọ̀sọ́ sára rẹ ní gbogbo igbà àbí o kan máa ń fi í lẹ̀ ni? Ṣé o máa ń pa ohun ọ̀sọ́ sára?

Mo máa ń lọ sí ilé ìjọsìn ní gbogbo ìgbà. Gẹ́gẹ́ bí ẹlẹ́ṣìn Mùsùlùmí, mo máa ń lọọ́ kí ìrun ní òwúrọ̀ kùtù, mo mó ń lọ kí ìrun ní ago méjì, mo mó ń lọ kí ìrun ní agogo mẹ́rin, mo tún lọ máa ń kí ìrun ní ago méje, mo tún lọ máa ń kí ìrun ní ago mẹ́jọ. Tó bá dẹ́ tún di ọjọ́ Jímọ̀ olóyin, mo lọ máa ń kí ìrun náà. B’òní ṣe jẹ́ ọjọ́ Jímọ̀, màá lọ kí ìrun tó bá ti ń tóbi ọwọ́ ago kan. Mo fẹ́ bi ẹ́, ṣe o máa ń lọ sí ilé ìjọsìn?

Ní ìgbà tí mó wà ní ìlú Ìbàdàn, mó ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá torí pé èmi, Tọ́lá, Dèjì àti Wálé a máa ń lọ sé eré ìdárayá ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Àmọ́ nígbà tí mó ti wá sí ìlú Èkó báyìí, mi ò kí ń ráyè láti lọ se eré ìdárayá ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Wọ́n fẹ́ bí ẹ ṣe o ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá.

Ní ìjẹta, èèyàn kan bí mi léèrè pé báwo ni mo se máa ń darí àwọn òṣìṣẹ́ mi. Mo wá ń sọ fún ẹni náà pé ó dára púpọ̀ kí èèyàn ní ìfọwọ́sowọ́pọ̀ tó dáa pẹ̀lú àwọn òṣìṣẹ́ eyan nítorí pé ó máa ń jẹ́ kí iṣẹ́ kó lọ dáadáa, ó dẹ̀ máa ń jẹ́ kí ibi iṣẹ́ kó máa lọ gere dáadáa. Wọ́n fẹ́ bí ẹ lé e báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́.

Nígbà tí mo wà ní ìlú Ìbàdàn, èmi àti àwọn ọ̀rẹ́ mi tó bá di ọjọ́ àṣálẹ́, a máa ń wo ìràwọ̀, a máa gbójú sókè láti wo ìràwọ̀, láti wo àwọn òṣùpá àti àwọn oríṣiríṣi ìràwọ̀ tó yọ ní ojú ọ̀run. Nítorí pé ó máa ń fún wa ní ìwúrí púpọ̀, ó dà máa ń jẹ́ kákanjú sára sí Ọlọ́run tó dá wa. Mo fẹ́ bí ẹ se o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀

Lánà lẹ́yan kan béèrè lọ́wọ́ mi pé, ṣe ó dá kí ènìyàn lu etí fún ọmọbìnrin àbí ọmọkùnrin? Mo wá sọ fẹ́ ẹni ẹna pé ní ilé Yorùbá ta wá nbibayi, eyan ni láti lu etí fún ọmọbìnrin láti bí bá fi ṣe ìyàtọ̀ láàárín ọkùnrin àti obìnrin. Mo fẹ́ bí ẹ ṣe o ti lu etí rẹ gẹ́gẹ́ bí obìnrin.

Gẹ́gẹ́ bí alámójútó níbi iṣẹ́ mi tó jẹ́ wípé èmi mo wà ní àmójútó bí owó ṣe ń wọlé, bí owó ṣe ń jáde níbi iṣẹ́ mi. Mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́ mi ní gbogbo gbà fún àwọn ọ̀gá mi, pàápàá jùlọ tí wón ò bá tú sí ní ilé gẹ́gẹ́ bí pé wọn ò lè mọ gbogbo nǹkan tó ń lọ ní inú ibi iṣẹ́ wa. Mo fẹ́ bí ẹ wálé, ṣe o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́?

Dúró náà Sọlá, ṣe o máa ń rántí àlá rẹ tí o bá sùn àbí tí o bá ti jí? Torí pé ni gbogbo ìgbà tí n bá sùn tí n bá jí, àlá tí n bá lá mò tí gbàgbé. Mi n kí ń rántí àlá mi lára. Àmọ́ lánàá ẹnìkan wá ń bí mi léèrè pé ṣé mo máa ń rántí àlá mi. Mo wá fẹ́ bí iwọ náà pé ṣe o máa ń rántí àlá rẹ?

Ó dára púpọ̀ kí ẹ̀yin máa di ọjà àbò ní gbogbo ìgbà tí ẹ̀yin bá wà nínú ọkọ̀ nítorí pé ó máa ń dínú ẹ̀mí èèyàn nígbà tí èèyàn bá retí tí nkankan bá ṣẹlẹ̀ àbí tí nkankan bá fẹ́ ṣẹlẹ̀ nígbà t'ẹ̀èyàn wà nínú ọkọ̀. Àwọn ọlọ́pàá, àwọn náà máa ń kìlọ̀ fún àwọn èèyàn pé tí wọ́n bá ti wà nínú ọkọ̀ wọn, kí wọ́n máa di ọjà àbò torí pé ó máa ń dínú ẹ̀mí èèyàn. Wọ́n fẹ́ bí ìwọ náà léèrè pé ṣe o máa ń di ọjà àbò nígbà tí o bá wà nínú ọkọ̀?

Lánàá tí mo wo eré ìdárayá Arsenal àti Liverpool ní Emirates, ó dùn púpọ̀ nítorí wípé aṣọ tí a máa ń wọ̀ ní gbogbo ìgbà tí a bá ti wà nílé, òun náà la wọ̀ lánàá. Àwo aláwọ̀ pupa yẹn, òun náà la wọ̀ lánàá yẹn. Mo nífẹ̀ẹ́ sá àwọ̀ náà púpọ̀. Mo wá fẹ́ bí ẹ délé àwọ̀ wo ni o fẹ́ràn jù?

Lánàá tí mo wà pẹ̀lú Wálé àti Tọ́lá, a wá ń béèrè lọ́wọ́ ara pé ṣe a mọ̀ túmọ̀ orúkọ ara wa. Mo wá ń dàǹ pé mo mọ̀ túmọ̀ orúkọ mi nítorí pé wọ́n yọ orúkọ mi látara ẹ̀sìn Ìsìlámù. Abdulhafiz orúkọ mi ń jẹ́ "ọba onísọ̀ọ́" ní ìtumọ̀ rẹ̀ ń jẹ́ nínú ẹ̀sìn Ìsìlámù. Wọ́n fẹ́ bi ẹ́ lé pé ṣe o mọ ìtumọ̀ orúkọ rẹ.

Lánàá tí èmi, Tọ́lá, Ṣọlá àti Wálé ta lọ jẹun ní ilé oloúnjẹ, ẹni kan wá bèèrè pé ṣe o máa ń jẹ oúnjẹ tí ó bá kù? Mo wá sọ pé mo máa ń jẹ oúnjẹ tó bá kù, tó bá wípé mi ni mò ń jẹ bọ̀ tẹ́lẹ̀ tàbí tó bá wípé olólùfẹ́ mi kan ni òun ń jẹ tẹ́lẹ̀, mo máa jẹ torí wípé kò dá kí èmi máa fi oúnjẹ so fò. Wón fẹ́ bèrè lọ́wọ́ ọtí ẹnà pé ṣe o máa ń jẹ oúnjẹ tó kù?

Èmi àti Wálé jọ wà láàná, Wálé wà ń bèrè pé ṣé mo nífẹ̀ẹ́ ṣé kí n máa kọrin? Mo ní mi ò nífẹ̀ẹ́ pé kí n kọrin nítorí pé mi ò tí è kí n bẹ́ẹ̀ kí n gbọ́ orin lẹ́yìn pé kí n wo bọ́ọ̀lù Arsenal nìkan ni mo nífẹ̀ẹ́ sí kí n mọ tàbí kí n máa wo fíìmù. Tọ́lá wá ń sọ pé à ó hun ní tòun oún like ki oun máa kọrin. Mo wa fẹ́ bèrè lọ́wọ́ tie náà pé ṣe o fẹ́ràn kí kọrin?

Lánàá tí mo gbe ìyàwó mi lọ sí ọjà láti lọ ra oríṣiríṣi nǹkan, ó wá n béèrè pé nígbà tí mo wà kékeré, ìgbà wo ni mo kẹ́yìn lọ sí ọjà. Mo wá ní nígbà tí mo wà ní ìlú Ìbàdàn, mo máa ń lọ sí ọjà dáadáa láti lọ bá àwọn òbí mi ra nǹkan oríṣiríṣi nǹkan. Èmi náà wá n bí léèrè pé nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ ni pé kí n máa gbá bọ́ọ̀lù torí pé ọmọ Arsenal ni mí, mo láì kí kí n máa wo Arsenal kan máa play lórí tábìlì, ó máa ń dùn púpọ̀. Eré ìdárayá, ó jẹ́ nǹkan tó dára kí èèyàn máa ṣe fún ọkùnrin àti obìnrin, ó máa ń jẹ́ kí ara kó jí pépé. Èmi àti Wálé wáa ń sọ̀rọ̀ nípa eré ìdárayá, mo máa ń béèrè pé eré ìdárayá wo ni ó fẹ́ràn jù.

A wà pẹ̀lú Títí lánàá, Títí wà ń béèrè wípé báwo ni mo ti máa ń ṣe ọjọ́ ìbí mi. Mo wá ń sọ fun Títí pé tí mo bá ti jí láàárọ̀ ọjọ́ ìbí mi, mà á dúpẹ́ fún Ọlọ́run pé ó dá mi sí. Lẹ́yìn náà, mà á ṣe ìkónilẹ́ńjọ fún àwọn alábàṣe mi láti bá mi fi dúpẹ́ fún Ọlọ́run pé Ọlọ́run bá dá mi sí, pé mi ṣe máa ń ṣe tèmi nìyẹn. Mo wá ń béèrè lọ́wọ́ oun náà wípé báwo ni ó máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ̀

Mo nífẹ̀ẹ́ si kí ń má lo ẹ̀rọ ìgbésókè tí bá tí lọ sí ọ́fíìsì àwọn ọ̀gá wa tuntun nítorí pé ọ́fíìsì wọ́n alájà mẹ́jọ ni ó jẹ́. Kí n tó débẹ̀, kí n tó sọ̀kalẹ̀, kí n tó gòkè, gbogbo ẹsẹ̀ ni yóò máa ro mí. Mo wá sọ fún Tọ́lá pé ṣe ó fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè?

Ní ìjẹta ni Balógun pè mí pé òun rí i pé ẹ̀rọ ayárabíàṣá òun o n pana, ó ń tana padà. Ó wá n béèrè lọwọ́ mi pé báwo ni mo ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá. Mo wá ń sọ fún wípé nǹkan tí mo kọ́kọ́ máa ń ṣe ni pé màá kọ́kọ́ gbéyẹwò láti mọ ìn tó bá ṣe. Lẹ́yìn náà, màá wá yanjú rẹ̀.

Mo wà pẹ̀lú àbúrò mi kan ní ìjẹta. Mo wá ń bí léèrè pé nígbà wo ni ó máa ń ṣe ìmọ́tótó ilé rẹ̀, nítorí pé mo rí i pé gbogbo ìgbà tí mo bá ti wá sí ọ̀dọ̀ rẹ̀, ilé rẹ̀ má ń mọ́tótó dáadáa ni. Ó wá ń sọ fún mi wípé kò sígbà tóun lè kí n ṣe ìmọ́tótó ilé òun.

Kò sí ọjọ́ kan nínú ọ̀sẹ̀ tí mi ò nífẹ̀ẹ́ sí torí pé gbogbo ọjọ́ ni ó dára. Ọjọ́ Ajé tó jẹ́ ọjọ́ àkọ́kọ́ nínú ọ̀sẹ̀ táwọn eléyìíbo máa ń pè ní ọjọ́ Monday, òun ni ọjọ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa ń múra sí jùlọ. Ọjọ́ Jímọ̀ tó jẹ́ ọjọ́ Friday, òun ni ọjọ́ tó jẹ́ pé àwọn ènìyàn máa ń fẹ́ ṣe ìmẹ́lẹ́ díẹ̀ nítorí pé wọ́n rò pé òun ni ọjọ́ tó kẹ́yìn nínú ọ̀sẹ̀. Àmọ́ lọ́dọ̀ tèmi, gbogbo ọjọ́ nínú ọ̀sẹ̀ ni mo nífẹ̀ẹ́ sí. Wọ́n á ń béèrè lọ́wọ́ Biola pé ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni ó fẹ́ràn jù.

Ó dára púpọ̀ kí ènìyàn máa lọ sí ilé ìwòsàn láti lọ máa wo ètò ìlera eyàn. Nítorí pé ohun tó dára púpọ̀ ni, wọ́n ń sọ fún Diọlá wípé ṣé ó máa ń mu àwọn ẹ̀rọ ìlera láti fi yẹ ara rẹ̀ wò torí pé ó ṣe pàtàkì, ó ṣe kókó ní gbogbo ìgbà kí èyàn lo máa bẹ àlàáfíà eyàn wò. Tọ́lá wá a n, ń bèrè lọ́wọ́ mi wípé ṣé mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera?

Mo wà ní àpéjọpọ̀ kan ní àná, wón wá ń bi mí léèrè wípé ẹgbẹ́ eré ìdárayá wo ni mo nífẹ̀ẹ́ sí jù lọ. Mo wá ń sọ fún wọn wípé ọmọ Arsenal ni mí, pé torí pé Arsenal òní tíìmu tí mo máa ń ṣọ́pọ̀tì ní àtilẹ̀ torí wí pé tíìmu tó dára ni. Wón wá ń béèrè náà lọ́wọ́ ọ̀rẹ́ mi dájọ lọ tó jẹ́ walé wípé ẹgbẹ́ eré ìdárayá wo ni ó fẹ́ràn.

Àwọn oníwèé ìròyìn lánàá, wọ́n pe ọ̀rẹ́ mi walé. Wọ́n wá ń bí léèrè wípé wákàtí mélòó ni ó máa ń ṣiṣẹ́ lójúmọ́. Ó wá dán wan lóhùn wípé wákàtí mẹ́ta lòún mó fi ń ṣiṣẹ́ ní ojúmọ́. Ó wá ń bí èmi náà léèrè wípé wákàtí mélòó ni mo máa ń ṣiṣẹ́ lójúmọ́

Mo nífẹ̀ẹ́ sí kí n máa wọ fìlà lọ́pọ̀lọpọ̀ tí n bá ní òde tàbí tí n bá ní àpéjọpọ̀ kan tí àwọn èèyàn tí wọ́n pè mí sí torí wípé ọmọ Yorùbá ni mí. Wíwọ fìlà ara àṣà wa ni tó dẹ̀ jẹ́ pé ó máa ń jẹ́ kí ọmọlúàbí èèyàn kó yọ̀. Nígbà tí mo wà ní òde kan ní àná, àwọn tó jẹ́ tí wọ́n kó wa jọ, wọ́n wá ń béèrè pé "ṣé o máa ń wọ fìlà?"

Lálẹ́ àná, ìyàwó mi ń bimí lè rè wí pé yàrá wo ni nínú ilé rẹ̀ ni ó nífẹẹ sí jùlọ. Mo wá ń dá lóhùn wípé yàrá tí èmi àti ẹ̀ ti a máa ń sùn. Èmi náà wá bí lè rè pé yàrá wo nínú ilé rẹ̀ ni o fẹ́ràn jù.

Mo wà ní àpéjọpọ̀ kan ní àná, wọn wá ń béèrè wípé báwo ni ó ṣe má ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀. Ẹni kan wá dáhùn wípé òun má ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ará ilé òun ní ti dáadáa nítorí pé ó má ń bí ìfẹ́ láàárín àwùjọ.

Mo nífẹ̀ẹ́ sí kí n máa rin àtẹ̀gùn nítorí wípé ó máa ń ran ara lọ́wọ́. Tèyán ń sọ̀kalẹ̀, tèyán ń gòkè, tèyán ń lọ sísàlẹ̀, tèyán ń lọ sókè. Ó máa ń ran ara lọ́wọ́, ó máa ń ran ara èèyàn lọ́wọ́. Nítorí ẹ̀, wọ́n ń sọ fún wàlè pé sé ó fẹ́ràn àrin àtẹ̀gùn.

Nígbà kúrugbà tí àwọn ọ̀gáa wa tí wọ́n bá sọ pé Hafiz àwọn fẹ́ kí o parí ìparí iṣẹ́ yìí ní ìjọba yìí tàbí lásìkò báyìí, mo máa ń mu lókun dúdú nítorí pé mo mọ̀ pé ohun tó ṣe pàtàkì ni. Lánàá wọ́n wá ń bèrè lọ́wọ́ ọ̀rẹ́ mi kan wípé báwo ni ó ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́

Èmi àti Bọ́lá, ó yẹ kí a tètè jí jáde ní àárọ̀ òní. A ti jọ dá ago méje wípé òní a máa gbéra, àmọ́ èmi mo tètè dé bi tí a ti máa pàdé. Mo wá ń dúró dè ó tó bí wákàtí méjì k'ohun tó dé. Ó wá ń béèrè lọ́wọ́ mi wípé àkókò mélòó ni ò ń ṣètò agogo ìjì rẹ.

Mo nífẹ̀ẹ́ sí kí n máa pe àwọn oníbàárà mi tuntun láti kí wọn àti pé láti tún jẹ́ kí wọ́n mọ̀ wípé a ti ní àwọn ọjà tuntun. Mo wá ń bá Bọ́lá sọ̀rọ̀ lánàá, mo wá ń bíleèrè wípé ṣe ó máa ń pe àwọn oníbàárà tuntun. Ó wá ń dá mi lóhùn wípé bẹ́ẹ̀ni, ní gbogbo ìgbà lóun máa ń pe àwọn oníbàárà tuntun rẹ̀.

Ní àná tí mo lọ kí Adebisi ní ibi iṣẹ́ rẹ̀, mo wá rí pé ó ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ rẹ̀ lọ́wọ́. Mo wá dúró dè tó fi parí. Lẹ́yìn náà, mo wá kí kú iṣẹ́. Ó náà wá ń bèrè lọ́wọ́ mi wípé, "níbí iṣẹ́ ẹ ti wa náà, ṣe o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́?"

Nígbà tí mo lọ kí àwọn ọ̀gá mi ní ibi iṣẹ́ wọn ní àná, mo wá rí wípé wón ń jẹ oúnjẹ pẹ̀lú àwọn oníbàárà wọn lọ́wọ́. Wọ́n wá ní ké mi náà kí n súnmọ́ àwọn ké mi náà ká jọ fọwọ́ sọ wọ́pọ̀. Lẹ́yìn náà, wón wá bèèrè lọ́wọ́ mi wípé ṣe o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà?

Lẹ́yìn ìgbà tí mo débí iṣẹ́ ní àná, mo dúró láti rí ọ̀gá wa nítorí pé ó ṣe pàtàkì, ó ní ǹkan kan tí a jọ fẹ́ ṣe papọ̀. Wọ́n wá n béèrè lọ́wọ́ mi wípé, ṣé o ní nọ́mbà orílẹ̀? Mo wá sọ pé bẹ́ẹ̀ni mo ní nọ́mbà orílẹ̀.